Èdè tí mo fẹ́ kọ́ ni French àti Spanish. Àwọn èdè méjì tí mo, tí mo fẹ́ kọ́ nìyẹn. Ibi tí mo ti ń ṣiṣẹ́ nísìnyí, ẹni kan wà tó mọ French dáadáa, ó dẹ̀ ti ń kọ́ mi ní French. Ni French, ta bá fẹ́ sọ pé káàárọ̀, òun ní bonjour, which is good morning. Mo like French gan-an, mo fẹ́ kọ́ French.

Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo ní ẹ̀rọ ìgbésókè. Àwọn ọ̀rẹ́ mi náà ní ẹ̀rọ ìgbésókè. Àwọn oníbàárà mi, customer mi wọ́n ní ẹ̀rọ ìgbésókè. So ajọjọ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè.

Tí mo bá fẹ́ rí dájú pé ọjà mi dára, máa make sure pé mo check àwọn expiry date, manufacture date, torí kí n mó bá disappoint àwọn customer mi. So tí mo bá ti lọ kó àwọn ọjà yẹn, màá make sure pé gbogbo date yẹn wà okay. Àwọn product yẹn kò tí expire, àwọn product yẹn sì wà very, okay to meet the customers' needs. So nǹkan tí mo máa ń ṣe ni yẹ́n, láti mọ̀ pé ọjà tí mo fẹ́ lọ kó fún àwọn oníbàárà mi dára.

Ìgbà tí mo ń wọ ọkọ̀ dàdi mi, mo máa ń jẹun nínú ọkọ̀ dàdi mi dáadáa. Ṣùgbọ́n èmi báyìí mi tíì lọ́kọ̀. Tí mo bá lọ́kọ̀, mo lè jẹun nínú ọkọ̀ mi. Àmọ́ tí mo bá wọ ọkọ̀ public transport, mi kí ń jẹun nínú ọkọ̀ public. Mi like a tí máa jẹun nínú ọkọ̀ public torí àwọn kọ̀ọ̀kan tó máa, àwọn passenger mi olóoru ni wọ́n. Mi ò like òórùn ara wọn. So mi lè jẹun nínú public transport. Àti pàápàá jùlọ, mi ò lè jẹun nínú, à, níwájú àwọn àlejò tí mi ò mọ̀. Bọ̀ tó bá jẹ́ private car ni, mo máa ń jẹun nínú private car.

Èmi ò tíì lé ẹni kankan kúrò níbi iṣẹ́ rí. Mi ò tíì lé ẹni kankan kúrò níbi iṣẹ́ rí. Èmi ò tíì tó level tó jẹ́ pé màá ní right àti lé ẹni kankan kúrò níbi iṣẹ́ rí. And iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe, iṣẹ́ ìjọba ni. So kì í ń ṣe iṣẹ́ ẹnìkan. Mi ò, mi ò, mi ò ní right. Even ọ̀gá ibi iṣẹ́ mi gan ò ní right àti lé mi kúrò níbi iṣẹ́. Ehen, tí mo bá ti ní business titè mi báyìí, my own private business, tí ọmọ iṣẹ́ mi ò bá ṣe dáadáa, mo lè lé e kúrò níbi iṣẹ́. But as i am like this, mi ò tíì lé anybody kúrò níbi iṣẹ́.

Mo máa ń kọrin kẹ́lẹ́ nínú ọkọ̀ mi. Mo máa ń kọrin. I used to sing in my mind. Mo máa ń kọrin kẹ́lẹ́, mo máa ń kọrin kẹ́lẹ́ and most time orí tí mo máa ń kọ ni orin àdúrà, orin àdúrà, praise and worship. Tí mo bá ń lọ nígbà mí àbí mo wà nínú ọkọ̀, mo kàn lè máa kọrin kẹ́lẹ́ nínú ọkan mi. Mo like ẹ́ dáadáa.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni bí mo ṣe ń gba àwọn iṣẹ́ ṣiṣẹ a la bá ṣiṣẹ mi torí èmi ni aseju tó gba ìròyìn wa ẹyọkan wa. So mo ní láti gba gbogbo àwọn àṣàyàn iṣẹ́ ṣiṣẹ àwọn ẹlẹgbẹ́ mi léètọ́ n ti ṣe àkọsílẹ̀ kí n lè, kí n lè, kí n lè kójọpọ̀ ìròyìn mi kí n fìránṣẹ́ ìgbà mí ìdojúkọ èmiran tí mo máa ń rí, tí mo máa ń rí òun tún ni iná, iná. Ìgbà mí kì í sí iná ìjọba tí a fi máa ń ṣiṣẹ́ lórí kọ̀mpútà tí gbogbo ìyẹn náà bá ti, bá ti wá bẹ́ẹ̀ yẹn, ó máa fún mi ní ìdojúkọ láti àkójọpọ̀ àwọn iṣẹ́ mi.

Mi ò tíì ní ọkọ̀ titẹ mi, mi ò tíì ní ọkọ̀ titẹ mi. Àmọ́ daddy mi ní ọkọ̀, ìgbà tí daddy mi ní ọkọ̀, mo máa ń bá wọn fọ̀ ní weekend. Ọjọ́ tí wọ́n bá lọ ibiṣẹ́ ni mo máa ń bá wọn fọ̀ oko wọ́n. Èmi ò tí ì ní ọkọ̀ titẹ mi. Tí mo bá ti ní ọkọ̀ titẹ mi, mo máa mọ̀, màá ṣètò ìgbà tí màá máa fọ̀, bẹ́ẹ̀ ni.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba bíi wákàtí méjì, two hours láti ibi tí mò ń gbé. Torí ibi tí mo ti ń ṣiṣẹ́ capital of my country ni capital of Nigeria, Abuja. Ibi tí mo dẹ̀ ń gbé is outskirt of Abuja. So, àti máa lọ ibi iṣẹ́, mo máa, mo máa ń wọ about three drops. So, mo máa ń gba two hours, wákàtí méjì lójoojúmọ́ kí n tó lọ ibi iṣẹ́. Kí dẹ̀ ń ṣe owó kékeré ni mo máa ń lọ.

Wákàtí mẹ́jọ ni mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́, eight hours. Resumption time mi níbi iṣẹ́ eight o'clock in the morning ni, four PM ní ìrọ̀lẹ́ làdé máa ń close. So wákàtí mẹ́jọ ni yẹn. Wákàtí mẹ́jọ yẹn òní láti pé. Ta bá ti ẹ̀ parí iṣẹ́ before that eight hours, before that four PM, a máa dúró títí di four ká tó darí ibi iṣẹ́, ká tó close, ká tó sign out. So wákàtí mẹ́jọ, eight hours ni mo máa ń lò níbi iṣẹ́.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn fọ́, ó ti pẹ́ tí mo kẹ́yìn fọ́. Mi kì í fọ́, mi kì í fọ́ torí mo máa, mo máa ń ṣọ́ra mi dáadáa. So, ó, ìgbà tí mo kẹ́yìn fọ́ ó ti pẹ́. Mi lè yè rẹ̀. Honestly, i can't remember.

Ah, nígbà tí iṣẹ́ bá ti pọ̀, lóòótọ́, ah, mo need láti cope. Mo máa n encourage ara mi ni. Iṣẹ́ tó, tó ṣe pàtàkì tó yẹ kí n tètè kọ́kọ́ ṣe, òun ni mo máa ń ṣe. Eléyìí tó, tó wà less priority mo máa ń pàa tì. And then mo dẹ̀ máa encourage ara mi torí mo mọ̀ pé nǹkan tó gbé mi lọ, nǹkan tó gbé mi jáde nìyẹn. Iṣẹ́ ló gbé mi jáde, iṣẹ́ ni mo wá ṣe. So, mo ní láti encourage ara mi kí n dẹ ṣiṣẹ́ náà. I just have to be diligent and do the work and be hardworking. I'm, I'm a hardworking person so mi ò kí ń wà discourage pẹ̀lú iṣẹ́. Tí iṣẹ́ bá ti pọ̀, mo máa ń ṣe náà ni.

Ẹ̀ẹ̀kan ni mo máa ń ní ìpàdé ní oṣooṣù. Ni ibi iṣẹ́ wa, ní ibi iṣẹ́ wa, ní ah ẹ̀ẹ̀kan la máa ń ní ìpàdé ní unit wá. Then ní church, unity tí mo tún wà ní church, fourth Sunday of the month la máa ní ìpàdé. So ẹ̀ẹ̀ kọ̀ọ̀kan la máa ń ní ìpàdé. Mo máa ń ní ìpàdé ní oṣooṣù.

Èmi ò kín ń lo ẹ̀rọ ìrànwọ́ ìrànlọ́wọ́ ohùn. I don't use voice enhance message, eh, voice enhance, ah, gadgets or app. No. I use my natural voice to communicate. Natural voice mi ni mo fi ń communicate. Mi ò kín ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé tó bá ti fún wa níṣẹ́ pẹ̀lú àwọn colleague, tá jọjọ wà ní team iṣẹ́ kan, tó bá ti ń slow, èmi ò kí ń wà, mi ò kí ń ní sùúrù pẹ̀lú àwọn slow team mates honestly. I, i am not patient with slow team members. So, nǹkan tó máa ń fún mi ní ìtara nìyẹn. Most of the things tó máa ń fún mi ní ìtara nìyẹn. And then, tó bá tún ti ṣe nǹkan ta fẹ́ ṣe tán, ti wọ́n ní ká compile, tí ò bá sí iná tí màá fi type lórí kọ̀m̀pútà torí desktop la máa ń lò, èmi ò kí ń, ó máa ń fún mi ní ìtara gan. Tí ò bá sí iná tí màá fi ṣiṣẹ́, àwọn ìgbà mi màá lọ síbi iṣẹ́ báyìí kò ní, kò ní sí iná, grid wà máa bàjẹ́ so kò ní sí iná látàárọ̀ títí táa fi má close. Akàn máa wà redundant, ìyẹn máa ń fún mi ní ìtara gan, mi ò kí ń like ẹ̀. Ìyen wá jẹ́ pé ọjọ́ tí mo lọ síbi iṣẹ́ yẹn ti wà wasteful nìyẹn. Ọjọ́ tí ò bá sí iná rárá, a kì í ṣiṣẹ́ kankan. Ìní ẹ máa ń fún mi ní ìtara gidi honestly.

A ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílẹ̀ wa dáadáa. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ta ni nílẹ̀ wa pọ̀ gan, torí àwọn ìjọba wọ́n ń lòó níbi iṣẹ́ wa, à ń lò, a ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, a fi ń ṣíṣẹ́, a fi ń ṣètò iṣẹ́, a ní.

Ah! Mo fẹ́ràn atẹ́gùn dáadáa. Mo fẹ́ràn atẹ́gùn. I love air, wind, at least breeze for place to be cold. Mo like atẹ́gùn. Mo like atẹ́gùn. Ìgbà tí òrùru bá ti wà tí ó bá sá tẹ́gùn báyìí, mo máa ń bọ́ṣọ̀ mi tí mo máa jáde síta ni. Torí tí fan bá ti ẹ̀ ń ṣiṣẹ́, fan yẹn máa, ó máa ń gbóná. But tí atẹ́gùn bá ń fẹ́ńta, ó máa ń jẹ́ kí ara ó tutù. Ó tún máa ń jẹ́ kí yàrá ó tutù tí a bá ti sí window wa for cross ventilation. So mo máa ń like atẹ́gùn gan.

Mo máa ń like àwọn ohun mímu protein. À, protein ṣe pàtàkì lára dáadáa body building food. Mo maa n like mo maa n mu awon nnkan protein bi miliki bi yoghurt. Mo máa ń mu yogurt, mo like yogurt dáadáa. Mo dẹ̀ máa, mo dẹ̀ ń like milk. Peak milk là máa ń mu dáadáa ní Nigeria. So, mo like àwọn nǹkan mímu ti protein.

Mo máa ń ṣàtúnlo nǹkan dáadáa. Àwọn ǹkan kan wà tó jẹ́ pé tí mo bá ti rà, tí mo bá ti rà tí mo lò, àwọn container yẹn, mo máa soda ǹkan mi tó máa wúlò fún mi dáadáa. So mo máa ń ṣe àtúnlo àwọn ǹkan tí mo, tí mo bá ti lò tẹ́lẹ̀. Mo máa ń ṣàtúnlo ẹ̀. Mo máa ń fi ṣe ǹkan mi, tó jẹ́ pé ó máa wà very okay. Iyẹn la ń pè ní recycling. I use, I, I, I recycle things very well that will benefit me in other things.

À, mo máa ń fi nǹkan para dáadáa o. Mo máa ń fi cream para. Caro White àti Carotone ni cream tí mo máa ń lò tí mo fi ń para. Tí mo bá ti wẹ̀ tán, ó di dídán kí n fi nǹkan para. Torí tí mi ò bá fi nǹkan para, ara mi a máa funfun. My body will be white if I didn't rub cream. So I rub cream always after taking my bath. I rub cream after taking my bath.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, òun ni body fitness street, street. Mo máa ń ṣe jogging láàrọ̀ kọ̀ọ̀kan, kì í ṣe gbogbo ìgbà. Mo máa ń ṣe workout. Kí n tó wẹ̀, màá sáré, màá jáde, màá round field. Football field kan wà níwájú ilé mi, ibi tí mo ti ń ṣe body fitness, e, exercise ní è, láàrọ̀ kọ̀ọ̀kan.

Èmi ò láwọ̀rán lára o. Ẹ̀wọ̀ ni, taboo ni fún wa. Ní ìgbàgbọ́ tí mo ní as a Christian, as a child of God, the Bible say do not put an inscription on your body. So èmi ò ní tattoo lára o. Mi ò ní tattoo lára rárá. Mi ti ẹ̀ like at all.

Mi fẹ́ràn àti máa rìnrin òru. Mi kì í lọ bi kankan lóru. Tí mo bá ti dé láti bu iṣẹ́ ní ìrọ̀lẹ́ tí mo wẹ̀, tí mo jẹun, ilé mi ni mo máa ń dúró sí. Mi kì í wá ibi kankan lóru o. I don't like night movements. Bí life mi ṣe rí ni ẹ́. Mi kì í like irìn òru.

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, that is railway train. Mo ti rìn pẹ̀lú train rí. Mi ò like rìn pẹ̀lú train, kì n tètè yára. Mo prefer bus tàbí ọkọ̀ kékeré.

Mo máa ń lọ sóde dáadáa. Mo máa ń lọ outing dáadáa. Àti ìgbà tí mo ti wà ní kékeré ni daddy mi ti ń gbé mi lọ sóde. Daddy máa ń gbé wa lọ sóde. So mo máa ń lọ outing. Weekend mo máa ń lọ fún outing. Bí mo bá lọ sí ibi iṣẹ́ tí mo dé, mi ò lè lọ ibi kankan. Àmọ́ tó bá ti di weekend, mo máa jáde lọ sóde.

Mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí torí mi ò dúró sí riverine area rí. Honestly, mi i lè parọ́. Mi tí ì gun ọkọ̀ ojú omi rí, but ó wù mí kí n gun ọkọ̀ ojú omi. Mo mọ̀ pé ọjọ́ kan mo máa gun ọkọ̀ ojú omi. Àmọ́ ibi tí mo wà nísìń, kì í ṣe ibi tí omi wà, so mi tí ì gun ọkọ̀ ojú omi rí?

Mo mọ ìtumọ̀ orúkọ mi, mo mọ ìtumọ̀ gbogbo orúkọ mi. Tope ni orúkọ mi, Temitope meaning mine is worth of thanksgiving, Temitope. Orúkọ English mi ni John. Ìtumọ̀ John ni grace of God. So gbogbo ìtumọ̀ orúkọ mi pátá ni mo mọ̀.

Èmi ò kí ń na ara mi o. Èèyí mo ṣe lè máa na ara mi torí kí ni? Kí ni mo ṣe tí mo fẹ́ máa na ara mi? Suicide ni yẹn náà o. I can't flog myself o. No, for what? Mi ò kí ń na ara mi o. Mi ò na ara mi, mi na ara mi rí.

Mo fẹ́ràn yíyàwòrán dáadáa. I love drawing, I love drawing. Mo máa ń yàwòrán. In fact, inú yàrá mi, in my room, àwòrán tí mo yà, àwòrán tó wà lórí wall mi, èmi ló yà. So mo like àti máa yàwòrán. Mo dẹ̀ ń yàwòrán dáadáa. Mo máa ń sketch gan.

Mo máa ń kí àwọn èèyàn pẹ̀lú inú dídùn. With happy mind. Mo fi ń kí àwọn èèyàn pẹ̀lú inú dídùn. Mo fi ń kí àwọn èèyàn. Mi kì í kí àwọn èèyàn pẹ̀lú inú líle, pẹ̀lú ọkàn líle. Àwọn neighbours mi, I used to greet them with good mind. Bẹ́ẹ̀ ni.

Ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn ni gym. Èmi like àti máa lọ sí gym kí n máa gym. Ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn nìyẹn. Àwọn kan fẹ́ràn eré sísá, èmi prefer gyming. Àwọn ẹgbẹ́ tí mo like àti máa bá lọ ṣe ìdárayá ni yẹn.

Lóòótọ́ mi ò tíì, mi ò tíì donate ẹ̀jẹ̀ rí. Mi ò tíì donate ẹ̀jẹ̀ rí. I've never donated blood before. Mo ti ẹ̀ wa opportunity àti ṣe but àwọn hospital wá tó wà níbí àádán mi ò ṣe bẹ́ẹ̀ trust wọn. Mi tíì lọ donate ẹ̀jẹ̀ rí but it is in my mind. I have the plan to donate blood.

Eh, kìí ṣe gbogbo ìgbà. Ní ìgbà míì mo máa ń jẹ oúnjẹ tó kù. Bí e ní báyi àárọ̀, mo jẹ oúnjẹ tó kù. Táa se tó kù lánàá ta gbe sínú fridge mo jẹ. Dada ìgbà míì oúnjẹ wa ò kí ń kù, so a máa ń sè tuntun. But ọjọ́ tí oúnjẹ wa bá ti kù, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa.

Orí máa ń fọ́ mi dáadáa. Èní ìgan, orí fọ́ mi. Tí mo bá ti ṣiṣẹ́, tí mo ṣiṣẹ́ jù, tí mo wà stressful, orí máa ń fọ́ mi. Orí máa ń fọ́ mi tí mo bá ti wà stressful. But mi kì í lo òògùn, tí mo bá ti sùn, tí mo sùn, tí mo simi, tí mo bá ti jí báyìí, ara mi ti wà okay.